Ibi wo ni o fẹ́ràn lọ jù?

Kí ni ohun mímu tí o fẹràn jù?

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù?

Kí ni o máa sè ní òwúrọ̀ kọ̀ọ̀kan?

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata?

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ?

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣiṣẹ́ dáradára láti tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni bí iṣẹ́ dókítà.

Ṣé o má ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, nígbà míràn mo má ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà n kò kín ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? N kò kín ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nígbà tí mo pé ọmọ ọdún méjìdínlógún ni mo gba nọ́mbà orílẹ̀ mi. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọ̀pọ̀ ohun kan ni mo máa ń gbọ́ nígbà tí mo wà ọkọ̀.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí. Ni ọjọ́ kan tí mò ń lọ ìrìnàjò, mò ń wòye pé kí n gba ọ̀nà kọ́lọ́rọ́. Ṣùgbọ́n mo ṣìnà ọpẹ́lọpẹ́. Ìmú ayé òde òní ló jẹ́ kí n padà ṣojú ọ̀na.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi kò fẹ́ràn láti máa pín owó mi pẹ̀lú àwọn ọ̀rẹ́. Ọ̀pọ̀ ìgbà mo lè fún ọ̀rẹ́ mi lówó, ṣùgbọ́n kò kí n dé inú mi.

Ibo ni o máa ń ra ǹkan? Supamakẹ́ẹ̀tì ìgbàlódé ni mo ti féràn kí n tíì máa ra ǹkan. Àwọn ǹkan bíi ẹnu tí ẹnu lè jẹ. Oríṣìíríṣìí ǹkan ni mo féràn láti máa rà ní supamakẹ́ẹ̀

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Hmm, èmi kò fẹ́ràn láti máa wọ ǹkan kan lọ sùn. Tí ó bá ti lè jẹ́ nígbà ooru, n kò fẹ́ràn láti máa wọ nǹkan lọ sùn.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọmọ ilé ìwé ni mí. Ni asalẹ mo fẹ́ràn láti máa kọ ìwé mi, kí n sì ṣe ohun gbogbo tí ó yẹ láti lè mú ẹkọ mi lọ síwájú.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀ǹbáyé? Mo lè sọ pé mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn mi kò fàyè gbá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọmọ ẹlẹ́sìn Krìstẹ́nì ni mí, ẹ̀sìn mi kò fàyè gbá kí ń máa lọ sí ilé ìsẹ̀ǹbáyé.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ènìyàn tí ó ní ìwà tutù ni mí, so ohun tó máa ń mú mi kọjú àwọn ìṣòro ni ìwà tutù mi àti ẹ̀rín.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Aquarius ni àmì ìràwọ̀ mi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé wọ́n bí mi ní ọjọ́ karùn ún oṣù kejì.

Ṣé o mọ̀ bí a ti ń gún kẹ̀kẹ́? Rárá, n kò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ rárá o. Èmi kò fẹ́ràn láti pa irọ́. Bó tilẹ̀ jẹ́ pé ó wù mí kí ń mọ̀ kẹ̀kẹ́ gùn, ṣùgbọ́n pàbọ́ ló já sí. N kò mọ̀ bí a ti ń gùn kẹ̀kẹ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Mo tilẹ̀ fẹ́ràn àlọ́ Ìjàpá púpọ̀ àti àlọ́ Kọ̀lọ̀kọ̀lọ̀. Ó jẹ́ àlọ́ akọ́mọ̀dé lọ́rọ̀sọ.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? N kò le sọ pé mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣe ìrànwọ́ púpọ̀. Ó sì máa ń dùn mọ̀ mi nínú, ó sì máa ń de inú mi.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mo máa ń pe tẹ́bí tará, mo máa ń se ìrẹsì, mo sì máa ń ṣe kéèkì òyìnbó.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo jẹ́ ọmọ Yorùbá. Mo ti mọ̀ sọ nípa ede geesi, ṣùgbọ́n ó máa wù mí púpọ̀ láti mọ̀ ṣípánísì sọ. Ó jẹ́

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? N kò kí n jẹun nínú ọkọ̀ mi nítorí n kò ní ọkọ̀. Kò sí owó lọ́wọ́ mi láti ra ọkọ̀, ṣùgbọ́n owó mi púpọ̀ ní ọjọ́ ọ̀la mo sì máa rí dájú pé mo ra ọkọ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? N kò kín kọ lẹ́tà fún àwọn ènìyàn nítorí ẹ̀rọ ìgbàlódé tí ayárábiàsà láti fi tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn tí ó gbòde kan.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn láti máa jẹ èso ọsàn torí ó dára púpọ̀, ó ní fítámìn, asara lóore tí ó dáa fún àwọ̀ wa.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá o, èmi n kò kí ń wọ ohun ọ̀ṣọ́. N kò tilẹ̀ ṣeri, n kò sì dábàá tàbí dámọ̀ran àti ṣe ní ọjọ́ ayé mi.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn kí n máa gbá bọ́ọ̀lù. Ni òrí pápá. Ó jẹ́ eré ìdárayá tí ó wù mí púpọ̀. Ẹni tí ó mú mi kí n fẹ́ràn eré ìdárayá náà ni agbábọ́ọ̀lù àgbáyé C. Ronaldo.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoójúmọ́? Ìwọ̀n bí i wákàtí mẹ́fà ni mo máa ń wo ojú ìbòjú lójoójúmọ́.

Ìgbà mélòó ni ó máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Hmmm, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Èmi kì í s'ákíyèsi iye ìgbà tí mo máa ń wò, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wò.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Mo mọ bí a ti ń lo àwọ̀n láti fi mú ẹja. Bẹ́ẹ̀ni mo sì mọ bí a ti ń lo ìwọ̀ láti fi mú ẹja. Mo dẹ̀ mọ̀ bí a ti ń lo àkèrè láti fi mú ẹja.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, ojoojúmọ́ ni mo máa ń ṣe ìdárayá. Tí m bá kọ́kọ́ jí ní òwúrọ̀, màá mu omi, màá sì ṣe ìdárayá ọlọ́gbọ́n ìṣẹ́jú kí n tó wá lọ bu omi sára.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Èmi kò tilẹ̀ lè sọ pé ìgbà kan ni mo máa ń rà, ṣùgbọ́n ẹmeji pèrè ni mo ti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Èmi kò tilẹ̀ un kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń jí ní agogo márùn-ún òwúrọ̀ tí màá sì wẹ̀, tí màá sì múra títí ago méje kí n lè tètè dé yàrá ìkà.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan se? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa tún nǹkan se ní ọ̀pọ̀lọpọ̀. Mo ti kọ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ní kíláàsì sáyẹ̀nsì mi. Èyí ni ó fún mi ní òye láti máa tún nǹkan ṣe.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sì fèrèsé ọkọ̀. Kò kí n tilẹ̀ sì n ṣe nípa òru àbí atẹ́gùn tí yóò máa fẹ́ sí mi, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wo ohun mèremère nígbà tí mo bá wà ní ibi fèrèsé.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? N kò tilẹ̀ lè rántí nígbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ torí èmi jáfáfá, mo sì fẹ́ràn kí mo máa tètè ṣe nǹkan. N kò kí ń fi nǹkan falẹ̀ ra.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo fẹ́ràn láti máa jẹ ẹyin púpọ̀ ní òwúrọ̀, kí n sì máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èso. Ó dára fún àgọ ara wa, a sì máa mú àgọ ara jí pepé.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Hmm, mo fẹ́ràn súù púpọ̀. Mo sì fẹ́ràn súù dúdú, mo fẹ́ràn súù aláwọ. Ó dára púpọ̀.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ọ̀pọ̀lọ̀pọ̀ nǹkan ni ó wà ní orí YouTube, tí n bá kọrí sí YouTube, mo máa rí fídíò tí ó máa tọ́ka sí ìṣò.

Ṣé o máa ń mu àwọn mímu pirotíìnì? Rárá, n kò mu àwọn ohun mímu pirotíìnì rí, ṣùgbọ́n mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí ó máa ń mu àwọn ohun mímu pirotíìnì.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi nípa gígé ní òrèkóòrè, mo sì máa ń fi ọṣẹ fọ èékánná mi dáradára kí àwọn kòkòrò àìfojúrí kí ó má ba à sápamọ́ sábẹ́.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi kò kí ń wọ ìbọwọ́, ṣùgbọ́n mo máa ń wọ ìbọwọ́ tí mo bá fẹ́ ṣe ohun ẹ̀gbin, bóyá mo fẹ́ gbálẹ̀ fọlé ìgbọ̀nsẹ̀ tàbí fọ nǹkan tó dọ̀tí.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Èmi ò kí ń jẹ gọ́ọ̀mù torí gọ́ọ̀mù ò kí ń ṣe oúnjẹ rárá. Ṣùgbọ́n mo ti gbọ́ nípa àwọn ènìyàn kan tí ó máa ń fa gọ́ọ̀mù. Ń kò gbọ́ pé ènìyàn kan jẹ gọ́ọ̀mù rí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀. Màá lọ sí ìpàdé ṣọ́ọ̀ṣì, ìpàdé ní ilé ìwé, ìpàdé láwùjọ àti ìpàdé bí a ti ń kọ́ ni láti di.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbọ́ podcast ní orí ẹ̀rọ ayélujára ti Spotify tí a fi ń gbọ́ orin, bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ podcast.

Kí ni o máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? N kò fẹ́ràn kí ènìyàn má a ṣe ìmẹ́lẹ́, èyí má a ń ta mi lára ní ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ràn kí ènìyàn jí pépé kó sì dà mú ṣe nídi iṣẹ́ rẹ̀.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Rárá o. Nkò fẹ́ràn láti máa sùn ní ọ̀sán rárá.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní òrékòórè. Ọmọ ìjọ Àpóstélì ti Krístì ni mí. Ìjọ tí bàbá lọlá dá sílẹ̀. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa wo ìràwọ̀ púpọ̀. Mo máa ń lọ sí ìta láti lọ wo ìràwọ̀ ní òrékòóre. Ó jẹ́ ohun tí ó máa ń wù mí lórí láti gbé ìse Ọlọ́run ga.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Hmm, èmi kò ní ọkọ̀, só n kò fi ìgbà kan fọ ọkọ̀ mi rí. Ṣùgbọ́n mo máa ń fọ ọkọ̀ bàbá mi lóòrèkóòrè.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀? Rárá, n kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ nítorí kò ṣe ohun tí mò ń kọ́ ní ilé ìwé nìyẹn. Mò ń kọ ọ̀rọ̀ tí ó ṣe nípa bí a ti ń dáàbò bo àwọn ẹran.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ìpè ní fídíò. Mo fẹ́ràn láti máa ṣe ìpè fídíò.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mo fẹ́ràn láti máa ṣe ìpolówó ní orí ẹ̀rọ ayélujára; Facebook, Instagram, WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni o máa ń mu wọ rẹ́rìn? Mo fẹ́ràn láti máa gbọ́ ẹ̀rọ rédíò. Ó ní ibi tí mo máa ń gbé sí, tí mo ti máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn adẹrìn pòṣùnú, èyí máa ń pa mí lẹ́rìn púpọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Ìbéèrè yìí kò sílẹ̀ yé mi rára. N kò mọ ohun tí ẹ ń sọ̀rọ̀ ní ibí bí yìí.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? N kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mọ́ tì lẹ̀ ní ní ìgbà kan rí, ṣùgbọ́n ọwọ́ mi tì jó tán ní ibẹ̀. Òun kò ní ìforúkọsílẹ̀ mọ̀

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ó dára púpọ̀ ṣùgbọ́n ó jọ pé ó máa ń ba ni lẹ́rù jọjọ ṣùgbọ́n.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ó rọrùn fún mi láti ìgbà tí mo ti di onígbàgbọ́, tí mo sì ti fún ayé mi fún Kristi. Ó rọ̀ mí lọ́ràn láti dárí àwọn ènìyàn jì. Nígbà tí Ọlọ́run bá dárí jì mi, mo gbọdọ̀ ṣẹ bẹ gẹ́gẹ́ fún ara ilé.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní ojú òpó ayélujára tí Facebooku, Instagramu, TikToki, bẹ́ẹ̀ ni mo wà ní Twitter. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èyí máa ń gba àkòkò.

Àkókò wo ni ọ́fíìsì rẹ shi? Agogo mẹ́sàn-án òwúrọ̀ ni ọ́fíìsì mi n sí, tí mo ti tètè máa ń dé bí ago mẹ́jọ kí ń má bà pe dé ọ́fíìsì.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé mo fẹ́ràn láti máa wọ súù dúdú, ṣùgbọ́n ó gbọdọ̀ jẹ́ súù aláwọ. Èyí máa ń bá ọ̀pọ̀lọpọ̀ aṣọ lọ.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ràn láti máa ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ṣùgbọ́n kò kì í dé inú ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá gbọ́ pé mò ń wádìí wọn.

Etí rẹ, rárá n kò lu etí mi torí ọmọkùnrin ni mí, bẹ́ẹ̀ ni àṣà àtìsẹ̀ mi kò gbà, kò dẹ̀ fi ọwọ́ sí kí ọkùnrin máa lu etí.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gun alùpùpù. Látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíísì mi, kò fẹ́rẹ̀ sí ọjọ́ kan tí ń kò ní gun alùpùpù.

Ìgbà mélòó ni o máa ń sàyẹ̀wò ímeèlì rẹ? N kò tilẹ̀ kí ń ka ọ̀pọ̀ ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi, ṣùgbọ́n ohun tó dájú ni pé ojoojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò rẹ̀

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi kò tilẹ̀ tóbi púpọ̀. Igi pákó ni wọ́n fi ṣé, ó ń dán púpọ̀ ó lè gba ẹ̀rọ lápútọ̀opù mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà ni pé mo fẹ́ràn láti pa ẹni tí mo fẹ́ rà nǹkan lọ́wọ́ rẹ̀ lẹ́rìn. Nípa èyí, ó ṣe é ṣe kí ó dí mi nínú owó nǹkan tí mo fẹ́ rà.

Kókó ẹ̀kọ́ wọ̀ ni o fẹ́ràn jù nígbà èwe? Mo fẹ́ràn sáyẹ̀nsì tí ó ń sọ nípa ìmọ̀ nípa ẹ̀yà ara ènìyàn púpọ̀, ó jẹ́ ohun tí ó máa ń fún mi ní ìwúrí púpọ̀ láti mọ̀ nípa ara mi.

Nígbà wo ni o lo pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O ti pẹ́ gan tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. O ti tó bí nǹkan bí oṣù mẹ́fà sí seyin nígbà tí a jáde láti pàdé fún ìpàdé ráńpẹ́

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? N kò tilẹ̀ fẹ́ràn písà rárá. Kí ló kan mi kan písà? Ẹ bá mi wá àbùlà láti búkà. Mo fẹ́ràn àbùlà púpọ̀ ju písà lọ.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára tó. Mo fẹ́ wá iṣẹ́ kún iṣẹ́ ọwọ́ mi bóyá màá ti lè rí iṣẹ́ tí yóò fún mi ní owó púpọ̀ ní ọdún yìí.

Ṣé o ní ẹranko ọ̀sìn? N kò ní ẹranko ọ̀sìn torí n kò fẹ́ràn láti máa sìn ǹkan, ṣùgbọ́n mo fẹ́ràn ọ̀dìn púpọ̀. Mo fẹ́ràn láti máa gbin àwọn òdòdó amúfúnlélẹ́wà, bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn láti máa gbin àwọn ohun tí ẹnu ń jẹ.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí èmi ni wọ́n fi jẹ akọ̀wé nínú ìpàdé ẹgbẹ́ àdúgbò.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá rọ̀? Mo fẹ́ràn láti máa gbe omi nígbà òjò, mo si fẹ́ràn láti máa po tea púpọ̀. Àwọn ohun tí mo máa ń ṣe nìyí nígbà tí òjò bá rọ̀.

Ṣe o jẹ ẹni tí kò jẹ ẹran? Rara o, mo fẹ́ràn láti máa jẹ ẹran púpọ̀. Èmi kò kín ṣe àwọn ẹyà tàbí àwọn ẹṣin tí kò kí n jẹ ẹran. Mo máa ń jẹ ẹran púpọ̀. N kò tíì rí ẹran tí n kò lè.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn adùn shokoleti, strawberry àti fanilla. Ṣùgbọ́n shokoleti ni mo fẹ́ràn jù nínú àwọn adùn yìí.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Bo tilè jẹ́ pé n kò fẹ́ràn láti máa pàrọ̀ ọkàn mi, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí mo bá ka ọ̀rọ̀ Bíbélì tàbí tí àwọn aṣáájú mi bá bá mi sọ̀rọ̀, mo lè pàrọ̀ ọkàn.

Irú fóònù alágbèká wo ni ó ń lò? Fóònù alágbèká tí mò ń lò ni á sì jáde láti ilé iṣẹ́ Infinix. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Ó mú ọ̀pọ̀lọpọ̀ ǹkan rọ̀ mí lọ́rùn. Ó mú ṣì dára púpọ̀

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọ̀ funfun àti dúdú púpọ̀. O jẹ́ àwọ̀ tí ó bá àgọ́ àwọ̀ ara mi lọ. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo sì fẹ́ràn kí ń máa wọ aṣọ funfun.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? O ti tó nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn tí mo kẹ́yìn lọ sí ìrìn àjò. Mo lọ sí ìlú Ìsẹ́yìn fún iṣẹ́, boyá má ti lẹ rí iṣẹ́ àjẹ́ se.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ka ìwé púpọ̀. Mo fẹ́ràn láti máa ka ìwé ìtàn púpọ̀, mo sì fẹ́ràn láti máa ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀. Sáàmù àti ìwé Sámúẹ́lì jẹ́ ìwé tí mo fẹ́ràn púpọ̀ nínú bíbélì.

Oṣù wo ni nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù December, oṣù Ọ̀pẹ. Ó jẹ́ oṣù tí à ń ṣe àyájọ́ ọjọ́ ìbí Jésù. Oṣù yìí dára púpọ̀ nítorí wẹ̀jẹwẹ̀mu.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Ó wùn mí púpọ̀ láti mọ̀ nípa ẹ̀rọ AI, ẹ̀rọ ìgbàlódé AI nítorí ó máà ń mú iṣẹ́ rọrùn fún àwọn ènìyàn. Mo sì ń wò yí láti kọ́ nípa bí a ti ń ta oja ní.

Ṣé o máa ń kọ ǹkan lórí ińtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo má ń kọ ǹkan lórí ińtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ ìgbà ni mo má ń kọ ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo láìkí kí ń má ṣe búlọ́ọ̀gì púpọ̀.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ní kété tí aago méje alẹ́ bá ti lù, ni mo máa ń gbé oúnjẹ kaná tí yóò sì jinná títí aago mẹ́jọ. Oúnjẹ alẹ́ mi kò kọjá aago mẹ́jọ rí.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn láti máa ṣe ìmọ́tótó ilé mi. O jẹ́ ọjọ́ tí n kò kín lọ ibi iṣẹ́, mo sì máa ń fẹ́ràn láti máa ṣe ìmọ́tótó ní ọjọ́ náà.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìwọ̀nba ìṣẹ́jú bíi ọgbọ̀n ìṣẹ́jú ni ìsinmi oúnjẹ ọ̀sán mi.